Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹni tó fẹ́ràn láti máa kọ ohun oríṣiríṣi lóre kòore àti ní gbogbo ìgbà ní orí ẹ̀rọ ayélujára àti lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Rárá, èmi kò ní nọ́mbà orílẹ̀. O ti tó ìwọ̀n gbàgede. A ti lo nọ́mbà orílẹ̀ edè ni, ṣe o ti yẹ e?

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀ nítorí wípé èmi tí ó jẹ ta, èmi yẹpẹrẹ ni. Èmi sì fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi lóòní ránpẹ́. Èmi ò kí ń pariwo rárá nítorí ayé gbẹgẹ, ayé sì le.